Ìbéèrè gidi ni ṣé etí rẹ̀ dára? Ìbéèrè yìí ò ní ó wọ́pọ̀ láàrin, ẹ́, àwọn ọmọ aláìsàn tàbí láàrin aláìsàn àti dókítà wọn. Tàbí fún ẹnikẹ́ni tó bá wò pé ṣé ò ń gbọ́ nǹkan tí mò ń ba ee sọ bí i àbi ò gbọ̀. Ni òwúrọ̀ yìí wà lára ohun tí a ó sọ̀rọ̀ le lórí nípa bí etí ṣe ń ṣiṣẹ́ àti bí àṣele boya etí wa ṣé ń gbọ́ ọ̀rọ̀ bí ó ti tó àti bí ó ti yẹ. Etí tí ó dára, ó dára púpọ̀. Etí tí eti bá dára, ẹ̀eyàn aa lè gbọ́ ọ̀rọ̀ láti ọ̀ọ́kán, ẹ̀eyàn aa sì lè gbọ́ ọ̀rọ̀ titun sí. Etí tó dára pàápàá jùlọ ó wà lára ohun tí kì í jẹ́ kí ènìyàn ṣubú, tí kì í jẹ́ kí ènìyàn ṣèṣe nítorí etí wà lára ohun tó ń gbé ara dúró gẹ́gẹ́ bí àwọn ìmọ̀ ìjìnlẹ̀ ṣe jẹ́ kí a mọ̀. Àti wípé tí etí ò bá gbọ́ ọ̀rọ̀ ó pín sí oríṣìíríṣìí. Àwọn etí kan wà tó jẹ́ wípé wọn kò lè gbọ́ ọ̀rọ̀ eléyi to bá jìnà. Iru àwọn etí bẹ́ẹ̀, àje pe ó ní kudiẹ̀kudiẹ̀ niyen. Àti wípé àwọn etí kan wà tó jẹ́ pé wọn ò lè gbọ́ ọ̀rọ̀ titòsí nípa oríṣìíríṣìí ohun tí ó lè ṣẹlẹ̀ sí wọn bí i kòkòrò kókó sínu etí tàbí kí, ẹ́, tàbí àìsàn. Osi sese, kí ó jẹ́ pé àwọn kòkòrò àìfojúrí, òun ló fà á. Àwọn ọ̀nà oríṣìíríṣìí, oríṣìíríṣìí báyìí ló lè gbà kí nǹkan kó ṣe etí, kòkòrò àìfojúrí, àìsàn tàbí kí àwọn èèyàn kọ́ kí nǹkan bọ ìwo etí wọn. Gbogbo oríṣìíríṣìí ọ̀nà báyìí ni a fi lè mú ìjàmbá de ba etí. Kí ni a wá lè ṣe láti rí i jẹ́ ká rí wípé etí wa ó ní àlàáfíà? Alákọ̀ọ́kọ́ a gbọdọ̀ mú ìtọ́jú etí wa ní ọ̀kukudùn. A gbọdọ̀ máa lọ sọ́dọ̀ àwọn dókítà láti lọ wo etí wa ní, láti lọ ṣe àyẹ̀wò etí wa ní òrékorè. Eléyi to jẹ́ eléèkeji rẹ̀ ni wípé tí a bá ní àwọn ọmọ kéékèékee lọ́dọ̀ a gbọdọ̀ fi tọ́ wọn wípé wọn kò gbọdọ̀ máa fi ohun àjòjì sínú etí wọn eléyi to lè lọ bá àwọn nǹkan tó wà nínú etí wọn jẹ́. Eyi to jẹ́ bi, ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ ni wípé a gbọdọ̀ máa ṣe ìtọ́jú ara wa dáadáa kí a lè fún ara wa ní agbára láti lè bá àwọn kòkòrò àìfojúrí jà èyí tí ó lè ṣe ìjàmbá fún ara. Mo fẹ́ jẹ́ kí a mọ̀ wípé tí a bá ṣe gbogbo àwọn ìmọ̀ yìí a ó lè ní etí tó dára. A ó lè ní etí tó dára tí ó sì bá wa dàgbà títí di ìgbà tí a ó fi dọ́jọ́ ọgbọ. Èyí ṣe pàtàkì, etí tó dára ṣe pàtàkì ní àwùjọ. Àti àwọn tí wọ́n bá ní àìlera etí tí wọ́n ò bá lè gbọ́ ohun tí àwọn èèyàn ń sọ, àwọn ni wọ́n ń pè ní òdì ní ilẹ̀ Yorùbá. Ó yẹ kí a mọ̀ wípé èló lè pé etí tí mo ti fi ṣàlàyé yìí a ti kó àwọn ẹ̀kọ́ kan nípa etí àti àwọn etí tó dára àti ohun tí a nílò láti ṣe láti jẹ́ kí etí wa kó dára. Àlàáfíà ni fún yín.